Ẹhn. Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni àkókò lẹ́yìn ìgbà tí mo bá parí iṣẹ́ òjọ́o mi, tí mo wà ní àsìkò araa mi lásìkò tí mò fi n sinmi, tí mò ń wo bí ọjọ́ náà ti lọ. Mo pàápàá fẹ́ràn àkókò yìí nítorí wípé, as, àkókò ìsinmi ni ó jẹ́ fún mi tí gbogbo ìrúkèrúdò àti wàhálà tí mo ti ṣe látàárọ̀ tí mo ti fi òpin sí.

Bí ìṣòro kan àbí ìkejì bá ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ mi, ọ̀nà tí n ó gbà kojú rè yóò ní ṣe pẹ̀lú irú ìṣòro tí ó bá jẹ́. Bí ó bá jẹ́ ìṣòro láàrín èmi àti àwọn akẹgbẹ́ mi ni, èmi a máa pè wọ́n gẹ́gẹ́ bí ọmọlúàbí, a ó sì jọ tún ọ̀rọ̀ náà sọ. Olúkálúkù yóò wá mọ ibi tí àìgbọ́ra ẹni yé ibi tí ó ti ṣẹlẹ̀. Nípa bẹ́ẹ̀ a máa rí ìṣòro náà, a máa rí yanjú.

Àwọn nǹkan kan wà tí mo lè tún ṣe, ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan ni mo lè tún ṣe. Àwọn nǹkan tí mo lè tún ṣe jẹ́ àwọn nǹkan tí ǹkan èyàn máa ń lò nínú ilé bíi aago ọwọ́ àti bí i fóònù tí n tó bá ń ṣe tií bá ṣe nǹkan tó le jù. Àmọ́ tó bá jẹ́ wípé nǹkan tí ó le jù ni èmi kò lè tún wọn ṣe bí wọ́n bá bàjẹ́ èmi a máa gbé wọn lọ sí ibi tí wọ́n ti ń tún wọn ṣe níbi tí àwọn tí ó kọ́ṣẹ́ mo iṣẹ́ nípa rẹ̀ níbi tí wọn ò ti tú palẹ̀ tí wọn yóò sì ti tún ṣe.

Bẹ́ẹ̀ni èmi a máa ń wọ ìbọ̀wọ́ ni àwọn àkókò kan. Àwọn àkókò tí èmi sì máa ń wọ ìbọ̀wọ́ jẹ́ àsìkò tí ọyẹ́ bá mú. Ni àsìkò tí ọyẹ́ bá mú ní agbègbè ibi tí èmi ń gbé, òtútù a máa ń mú lọ́pọ̀lọpọ̀. Yàtọ̀ sí tí pé ènìyàn bá wọ ẹwù tó kí tán, ènìyàn tó ní láti wọ ìbọ̀wọ́ nítorí kí ara le mú oorun kí òtútù má ba à dáni láàmú púpọ̀.

Ní àsìkò tí mò ń sọ ọ̀rọ̀ yìí, n kò ní ọgbà. Bí ó tilẹ̀ jẹ́ wípé ààyè wà ní àyíká mi ní ẹ̀yìnkùlé ilé mi tí mo lè fi ṣe ọgbà tí mo lè gbin ǹkan tàbí tí mo tile mọ sin ẹranko. Ààyè wà fún un ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí kò ní ààyè láti máa tọ́jú àwọn ǹkan wọ̀nyí, ìdí nìyí tí n kò fi ní ọgbà ní àsìkò yìí.

Èmi kì í fura sí àkókò tí ìsinmi oúnjẹ ọ̀sán mi máa gbà nítorí wípé èmi kì í fi gbèdéke kan pàtó, èmi kì í fi gbèdéke kan sí i. Ṣùgbọ́n bí mo bá jẹun ọ̀sán tán bí mo bá ní láti sinmi, èmi a máa dúró títí tí ó bá ti fi irọ̀ mi lọ́rùn láti dìde àti láti rìn padà lọ sí ibi iṣẹ́ mi.

Bí mo bá fẹ́ ran ènìyàn lọ́wọ́, oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà ran ènìyàn lọ́wọ́. Ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù níbẹ̀ ni pé kí n rí pé ìrànwọ́ tí mo ṣe fún wọn, ó tán ìṣòro kan tàbí èkejì nínú ọrọ̀ wọn. Ìrànwọ́ náà lè wá nípa kí n fún wọn ní owó, ó sì lè wá nípa pé kí n ṣe àǹfààní fún wọn lọ́nà mìíràn. Ọ̀nà mìíràn tí mo lè gbà ṣe àǹfààní fún wọn ni pé kí n kọ́ wọn ní ẹ̀kọ́ nípa nǹkan tí wọ́n ò mọ̀ tẹ́lẹ̀ tí yóò ma wúlò fún wọn ní àsìkò náà àti títí láéláé bí wọ́n bá mu lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu piroténì. Nítorí wípé mo ti kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ wípé a máa ṣe ara lóore dáadáa, a sì máa jẹ́ kí ẹ̀jẹ̀ kí ó ṣe sára sára dáadáa ní ara ènìyàn. Ṣùgbọ́n mímu àwọn nǹkan ohun mímu piroténì mi kì í ṣe nǹkan tí ó wọ́pọ̀. Mo máa ń mú ní òorékóòrè ni. Nítorí wípé àwọn nǹkan wọ̀nyí wọ́n wọ́n púpọ̀ ní agbègbè ibi tí mò ń gbé.

N kò tí ì ní ànfàní láti lé èèyàn kúrò níbi iṣẹ́ rí, nítorí wípé èmi gangan fúnra lára mi. Mo jẹ́ òṣìṣẹ́ tí ń bá ènìyàn ṣiṣẹ́. À bó ti sí, bó ti lè jẹ́, bó ti jẹ́ wípé èmi gangan kọ́ ni ọ̀gá iṣẹ́. Kò sí agbára lọ́wọ́ mi láti ní ànfàní láti léyàn kúrò níbi iṣẹ́. Nítorí ìdí èyí, a n kò tí lè ẹni kankan kúrò níbi iṣẹ́ rí.

Bí èmi bá ti sùn, èmi kì í mọ̀ bóyá mo máa ń rọrùn bí mo bá sùn àbí bóyá n kò rọrùn. Ṣùgbọ́n ọ̀nà kan tí mo lérò pé èèyàn lè fi mọ̀ bóyá òun rọrùn ni wípé kí ènìyàn bá ṣe àkíyèsí bí ó se sùn, bíbí tí ó gbé orí sí nígbà tí ó sùn, ìgbà tí ó bá jí kí ó tún ṣe àkíyèsí ibi tí ó ba orí rẹ̀, èyí lè jẹ́ kí ẹ̀yàn mọ̀ bóyá òun rọ́ rọrùn nígbà tí òun ń sùn.

Bẹ́ẹ̀ni, mo lè sọ wípé mo fẹ́ràn láti máa rin òkè, nítorí wípé òkè rínrìn jẹ́ ara ọ̀nà tí èèyàn lè fi se eré ìdárayá. Irú eré ìdárayá bẹ́ẹ̀ sì rè a máa jẹ́ kí ọkàn èèyàn kó ṣiṣẹ́ kí ó tani jí kó ṣe pìpìpì ní kíákíá láàárín ìṣẹ́jú díẹ̀. Nítorí ti ìlera tí ó wà níbẹ̀ àti eré ìdárayá tó jẹ́ ẹ, mo ní mo fi fẹ́ràn láti máa rin òkè.

Ọ̀nà tí mo máa ń gbà darí òṣìṣẹ́ ni wípé kí ń jẹ́ kí àlàkalẹ̀ wà fún wọn láti mọ̀ wípé èmi ni olùdarí àti wípé àwọn ni àhh òṣìṣẹ́e mi. Nípa bẹ́ẹ̀, mo máa ń jẹ́ kí wọ́n mọ̀ wípé èmi ni àṣẹ wà lọ́wọ́o mi tí mo sì lágbára láti sọ ohun tí wón ó ṣe àti ohun tí wọn kò ní ṣe láti sọ bẹ́ẹ̀ fún wọn. Màasí tun máa ń jẹ́ kó yé wọn wípé bí gbọ́n mi sí omi òòtọ̀ tàbí à ọ̀rọ̀ ayéèdè bá wà láàárín ẹnikẹ́ni nínú wọn, èmi náà ni kí wọ́n mú ba bá nípa fífi agbára sí ọwọ́ araa mi tí mo sì máa ń jẹ́ kó mọ̀ jẹ́ kí wọ́n mọ̀ wípé agbáraa wà lọ́woọ́ mi. Àa ọ̀nà yìí ni èmi máa ń gbà darí àwọn òṣìṣẹ́.

Ní ìwọ̀nba bí mo ti ṣe gbọ́ èdè Yorùbá mọ̀, kò ní burú tí mo bá sọ wípé èmi kò mọ ǹkan tí ń jẹ́ ẹ̀rọ ìgbésókè. Boyà mo lè sọ wípé ẹ̀rọ ìgbésókè kì í ṣe èdè Yorùbá tí ó súnmọ́ ǹkan tí oníbéèrè yìí fẹ́ bèèrè. Ṣùgbọ́n ká sọ pé ẹ̀rọ ìgbésókè jẹ́ ǹkan kan kì í ṣe ìmọ̀ Yorùbá tí mo ní.

Gẹ́gẹ́ bí a ti ṣe fi kọ́ mi láti kékeré, àdéhùn jẹ́ ǹkan pàtàkì. Bo ti lẹ̀ jẹ́ wípé èmi kì í sábà ṣe àdéhùn nítorí wípé mo mọ pàtàkì rẹ̀. Ìwọ̀nba àdéhùn tí mo bá ṣe, mo máa ń rí wípé mo mú wọn ṣẹ, mo sì máa ń ka wọ́n dáadáa. Nítorí wípé àdéhùn lọ́dọ̀ tèmi ó jẹ́ gbèsè to jẹ̀ pé bí n kò bá tíì san ọkàn mi kò ní balẹ̀.